Báwo ni a ṣe ń ṣe àjọyọ̀ tẹ́lẹ̀? Báwo ni a ṣe ń ṣe nísinsìnyí? Tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a máa ń ṣe àjọyọ̀ nípa pípé mọ̀lẹ́bí jọ ní ojú kan. Ṣùgbọ́n nísìíyìí, wọ́n máa ń ṣe àjọyọ̀ tó jẹ́ wípé orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ni olúkúlùkù ó ti máa bá ara wọn sọ̀rọ̀.

Sọ fún wa nípa ẹni tí o nípa lórí gidigidi. Kí sọ ẹni tí mo nípa le lórí? Mi ò ní ipá kankan ní orí ẹni kankan ṣùgbọ́n mo lè sọ pé nípa ìmọ̀ràn mi. Àwọn ẹlòmíràn máa rí àwọn nǹkan mi ṣe.